Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé nítorí pé ó máa ń jẹ́ kí ọkàn mi papọ̀. Kò kí ń sí rúkèrùdò nítorí pé kò sí ẹni tí ó ń lọ tí ó ń bọ̀ tí ó le pa iṣẹ́ mi lára. Ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi kó yá kíá kíá nítorí pé á jẹ́ kí n wà ní ojú kan, á jẹ́ kí ọkàn mi kí ó wà nínú iṣẹ́, á sì jẹ́ kí n lè ṣe iṣẹ́ mi ní fáfáfá láìsí ìyọnu kankan, láìsí ìdíwọ́ àbí ìdènà kankan.

Bí mo ṣe má ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé mi kì í jẹ́ kí ǹkankan kó pa nkankan lára. Iṣẹ́ e mi là àkọ́kọ́. Iṣẹ́ e mi, mi fi ń ṣeré. Mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ gidi gan an ni. Iṣẹ́ mi ni nkoko ṣe. N ó wá gbé gbogbo ẹ̀ sí ẹ̀gbẹ́ ara wọn. Nígbà tín bá ṣe iṣẹ́ mi, àwọn èyí tó ṣe pàtàkì jùlọ níbẹ̀. N ó wá fi àkókò ìgbésí ayé sí ẹ̀gbẹ́ kan. Ìgbésí ayé mi kò lè pa iṣẹ́ mi lára. Iṣẹ́ mi ni ohun tí mo kọ́kọ́ má n ṣe ní àkọ́kọ́. Nígbà tín bá ti mọ̀ wípé eléyìí ṣe pàtàkì, nígbà tí mo bá parí iṣẹ́ mi tán, ìwọ̀nba àkókò pẹrẹtẹ̀ tó bá kù, n ó fi yanjú ọ̀rọ̀ ìgbésí ayé mi kí nkankan má bàá ka nkankan lára. Mo má n gbé gbogbo wọn sí ẹ̀gbẹ̀egbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀.

Báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò nípa lílọ ibi tí n ó ti rí ohun èlò ohun tí mo nílò. N ó sì ri dájú wípé mo kó gbogbo wọn jọ fún ohun tí mo bá fẹ́ lòó fún. N ó lọ sí ibi tí mo ti lè rí ìpèsè àwọn ohun èlò tó ṣe pàtàkì fún mi. N ó wa rí, n ó bá àwọn ènìyàn sọ̀rọ̀, wọn ó fún mi ní ìmọ̀, wọn ó fún mi ní ìmọ̀ràn bí n ó ṣe rí gbogbo ǹkan tí mo nílò fún ohun tí mo bá fẹ́ lòó fún ní àkókò tó yẹ.

Ẹ̀yìn kò kì í máa ń fọ́ mi nítorí wípé mo máa ń ṣe eré ìdárayá, mo sì máa ń lọ sókè lọ sodo kí ara mi kí ó lè nà. Mo sì máa ń ṣe àwọn eré ìdárayá bí i ká máa jó ká máa fò sókè. Mo sì máa ń rí mọ̀ wípé tí mo bá fẹ́ jókòó, n ó jókòó gbọọrọ na ọrùn mi sókè. Ng ó sì jẹ́ kí àgá tí mo jókòó lé kó dúró déédé. Ẹ̀yìn kò kì í máa ń fọ́ mi rárá.

Ṣé mo máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ igbà mo máa ń ṣe ìpè fídíò. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Nítorí pé ẹni tí ó ń ṣe ìpè fídíò pẹ̀lú mi yó rí ojú mi emi náà, yóò sì rí ojú rè, a ó sì rí ibi sọ̀rọ̀ yeké fúnra wa. Mo fẹ́ràn ìpè fídíò, mo fẹ́ràn láti máa wo àwòrán, mo fẹ́ràn láti máa wo fídíò ẹni tí ó ń rí mi àti ẹni tí èmi náà ń rí. Mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni ojoojúmọ́. Àwọn ìmọ́tótó mi sì wà òpin ọ̀sẹ̀ ni mo máa ń ṣe. Àwọn ìmọ́tótó tí mo máa ń ṣe nílé mi ní ojoojúmọ́ ni kí n gbálẹ̀, kí n nu tábìlì, kí n nu àga ìjókòó. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀ tí mo bá ráyè dáradára ní ọjọ́ ìsinmi, torí ọjọ́ ìsinmi ni mo máa ń sábà ráyè dáadáa. Àwọn ìmọ́tótó ilé mi ni, ti máa ń ṣe ni kí n kó aṣọ síta, kí n nu mótò, kí n nu gbogbo àyíká, kí n sì gbọn gbogbo jànkárìwọ̀ agbègbè mi. Àwọn ìgbà yìí ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ìmọ́tótó ojoojúmọ́ àti ìmọ́tótó ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ojoojúmọ́ bí i kí n gbálẹ̀, kí n nu tábìlì àti àga. Mo sì tún máa ń ṣe ìmọ́tótó ilé mi ní òpin ọ̀sẹ̀ bí i kí n kó aṣọ púpọ̀ síta, kí n fọ, kí n fọ ọkọ̀, kí n sì gbá gbogbo àyíká tí ó tóbi dáradára.

Ìgbà tí ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà mí ní ogún ìsẹ́jú nítorí èmi máa ń fi ara balẹ̀ jẹ. Mi kò fẹ́ràn láti máa kánjú jẹ ìsinmi oúnjẹ ọ̀sán mi. A máa gbà mí ní ogún ìsẹ́jú láti jẹ lẹ́lẹ́sẹ̀sẹ̀ kó má ba à gba òdì lọ ní inú mi. Bẹ́ẹ̀ ni ogún ìsẹ́jú ni ó máa ń gbà mí láti jẹ ìsinmi oúnjẹ ọ̀sán mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a kọ ìròyìn níbi iṣẹ́ nítorí ara ebun tí mo ní ni ká má a kọ ìròyìn, ká má a kọ ètò oun tó ṣẹlẹ̀ nínú ìpàdé, ká má a kọ ètò oun tó ṣẹlẹ̀ ní agbègbè. Àbí ní ojoojúmọ́ nípa iṣẹ́ àbí nípa olùbárà àbí, àbí, àbí nípa ẹni ti ó ń ta to ń rà. Mo fẹ́ràn láti má a kọ ìròyìn níbi iṣẹ́, bẹ́ẹ̀ ni mo má a ń kọ ìròyìn níbi iṣẹ́ mi nígbà gbogbo àti lóòrèkóòrè.

Ìgbà tí, ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ọ̀sẹ̀ tó lọ. Ni ọ̀sẹ̀ tó lọ, èmi àti àwọn ọ̀rẹ́ mi a jọ pàdé níbi ilé oúnjẹ ní ìgboro. A jọ jókòó, a jọ gbìmọ̀pọ̀, a jọ dọ̀wẹ̀kẹ̀, a jọ rẹ́rìn, a jọ gbarawà nímọ̀ràn, a sì jọ sọ̀rọ̀ tó ń lọ nínú ayé òkàlùkù wa àti bí a ó ṣe tẹ̀síwájú. Ọ̀sẹ̀ tó lọ ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn ní ilé oúnjẹ ní ìgboro.

Eeeh, lọ́pọ̀ igbà mo fẹ́ràn ẹja. Mi kò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹran. Ẹja ni mo fẹ́ràn jù torí ẹja ó máa ń sara lóore ara tèmi ju ẹran lọ. Mo fẹ́ràn ẹja. Ẹja ní èròjà tí ń ran ni lọ́wọ́, tí ń dẹ́kun àìsàn àbí wàhálà ní àgọ́ ara. Mo fẹ́ràn láti máa jẹ ẹja. Mi ò se ẹni tí ó fẹ́ràn láti máa jẹ ẹran. N ò jẹ ẹni tó máa ń jẹ ẹran.

Ṣé mo máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ẹni tí ó máa ń wọ ìbọwọ́ torí ó máa ń dáàbò bo ọwọ́ mi. Nígbà tí mo bá n ṣe àwọn iṣẹ́ ilé mi, tí mo bá n tọwọ́ bọ ọṣẹ, tí mo fín fọṣọ, tí mo fín nu ilẹ̀, tí mo fín tún àyíká ṣe, mi ò fẹ́ràn kí ọṣẹ yẹn kó ba ọwọ́ mi jẹ́ tàbí kó ba ekaná mi jẹ́. Mo fẹ́ràn láti máa wọ ìbọwọ́ torí ó máa ń dáàbò bo ọwọ́ mi, ó máa ń dáàbò bo ẹran ọwọ́ mi, ó sì máa ń dáàbò bo àgọ́ ara mi. Ìgbà òtútù nígbà mìíràn, mo máa ń wọ ìbọwọ́ láti jẹ́ kí ara mi kí ó lọ́ kí n lè wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń wọ ìbọwọ́. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ ìbọwọ́.

Mo wà ní ojú òpó ayélujára TikTok àti èyí tí wọ́n ń pè ní Instagram àti Facebook. Orí ẹ ni mo wà láti má a rí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, láti má a bá àwọn ènìyàn tí kò sí ní tòsí mi sọ̀rọ̀ àti láti má a bá àwọn ènìyàn tó wà ní tòsí mi ṣepọ. Bẹ́ẹ̀ni, àwọn ojú òpó ayélujára tí mo wà ni TikTok, Instagram àti Facebook bẹ́ẹ̀ni.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni wípé a máa ń jókòó ní iwájú tẹlifísàn láti jọ wòranpọ̀, láti jọ rẹ́rìn. Ìgbà mí a lọ sí ilé ìgbafẹ́, a lọ jẹ, a lọ mu, a jọ rẹ́rìn pọ̀, a jọ soro, a jọ sọ gbogbo ohun tó jẹ́ ẹdùn ọkàn wa. Ìgbà míràn kẹ̀dẹ̀ ré a lè jókòó ká máa tayò, ká máa, ká máa dọ̀wẹ̀kẹ̀, ká máa rẹ́rìn, ká sì máa mu, ká sì máa jẹ. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń gbà lo àkókò pẹ̀lú ẹbí mi.

Bí mo ti má a n kojú àsìkò ìparí iṣẹ́ mi ni wípé mo máa ń gbé iṣẹ́ tí mo ti ń ṣe láti òwúrọ̀ mo ma tún gbéyẹ̀ wò, kí n tó parí iṣẹ́ òjọ̀ mi mi ó tún gbéyẹ̀ wò. Àwọn iṣẹ́ tó bá tún wà nílẹ̀ tó yẹ kí n ṣe, n ó gbe, n ó parí rẹ̀, n ó yẹ gbogbo rẹ̀ wò lẹ́sẹ lẹ́lesẹsẹ. Èwo ló yẹ kí n tún ṣe, èwo ló yẹ kí n tún gbéyẹ̀ wò, èwo ló yẹ kí n ṣàtúnṣe sí i, n ó ṣàtúnṣe sí gbogbo rẹ̀, n ó sì rí pé mo parí gbogbo iṣẹ́ mi pátápátá bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ mi rẹ.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi ní ọ̀sẹ̀ tó kọjá lọ lóṣooṣù, mo fẹ́ràn kí n máa lọ sí ilé àwọn eyín, kí n lọ bá dókítà tó n tọ́jú eyín kí wọ́n bá mi yẹ̀wò, kí n tún tún eyín mi fò, kí wọ́n tún se àtúnṣe tí ó yẹ sí eyín mi. Mo fẹ́ràn kí n má se ìtọ́jú eyín mi lóòrèkóòrè nípa lílọ sí ọ̀dọ̀ dókítà tó ń wo eyín bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí pé ó máa ń fún ni láǹfààní láti mọ ǹ tan kojú, yin tó ń dùn wọn lọ́kàn àti láti pẹ́ ká mọ ra wa sí. A tún ran emi náà lọ́wọ́ láti yẹ kí n mọ àtunṣe tó yẹ kí n ṣe láti máa tẹ àwọn oníbàárà mi lọ́run. A jẹ́ ká lè sọ̀rọ̀, ká lè jomi torò ọ̀rọ̀ bí a ti ṣe lè ní ìtẹ̀síwájú pẹ̀lú ara wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Nítorí wípé fèrèsé ọkọ̀ máa ń jẹ́ kí atẹ́gùn tútù wọlé tí mo bá wà nínú ọkọ̀. Ó sì máa sì ń ràn mí lọ́wọ́ láti tún rí n tó ń ṣẹlẹ̀ níta títì láti ara fèrèsé. Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, ó ma ń jẹ́ kí ara kí ó tuni nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Ojú mi dára yékéyéké. Ó ń rína gààrà, kò dùn mí, kò ṣú mi, kò yọ mí lẹ́nu. Ojú mi máa ń rí ohun dáradára. Ó ń rína gààrà, kò dùn mí, kò ṣú mi, kò yọ mí lẹ́nu. Bí nǹkan wà ní tòsí ojú mi ń ríi dáradára. Bẹ́ẹ̀ni ojú mi dára.

Bí mo ti máa ń ṣe irun mi ni wípé mo fẹ́ràn kí n máa dìí mọ́lẹ̀. Ìgbà mi mo lè di àdìmọ́lẹ̀, ìgbà mìíràn mo sì lè di ṣùkú tàbí pàtẹ́wọ́. Ìgbà mìíràn kẹ̀dẹ̀ẹ̀ré màá fi òróró àdídùn pá, un ó gba pọ̀, un ó fi okùn só pọ̀ lẹ́nu, ojú mi yóò sì gùn régé. Oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń gbà ṣe irun mi. Mà á dìí mọ́lẹ̀, mà á gba pọ̀, mo lè di ṣùkú, mo lè di kọjúsọ́kọ.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni tútù rẹ̀ àti bó ṣe máa ń yọ síni lẹ́nu. Mọ̀dẹ́, mo fẹ́ràn rẹ̀ tí ó bá tutù tí ó sì dì. Tí mo bá sì ti fi sí ahọ́n mi, á yọ sí mi lahọ̀n, á lọ sọ́fun mi tẹ̀ríńrín. Adùn tí mo fẹ́ràn nínú ice cream rẹ̀ yìí, tútù rẹ̀ àti bó ṣe máa ń yọ síni lẹ́nu. Ó ni mo fẹ́ràn nínú ice cream.

Ọ̀nà tí mo máa ń gbà rí wípé ọjà mi dára ni wípé ng o rí mọ̀ dájú wípé ọjà tó péye, tó kún, tó kójú òṣùwọ̀n ni ọjà mi. Ng ò sì rí mọ wípé ó kojú ìṣòro tí àwọn oníbàárà mi ń fẹ́. Ó pèsè sí i òun tí wọ́n ń fẹ́ gan tí wọ́n ń bèrè lọ́kàn wọn. Ng o ríi wípé ọjà mi kójú òṣùwọ̀n, ó dára, ó sì jẹ́ ohun táwọn oníbàárà mi gangan fẹ́ tí ó dùn mọ́ wọn nínú.

Ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjì ni wípé n ó mọ̀ ẹ̀ṣẹ̀ mi lẹ́sẹ̀, n ó tọ onítoun lọ níwọ̀n ìgbà tí ẹni náà tí kò bá bínú mọ́, tí inú rẹ̀ ti rọ, un ó lọ tọrọ àforíjì, un ó sì rí i dájú wípé un kò dánrú ẹ wo làṣà mọ́. N ó sì ṣèlérí fún onítoun wípé irú rẹ̀ kò tú tí ọwọ́ mi ṣẹlẹ̀ mọ́. N ó sì yípadà kúrò nínú ìwà tí mo lọ tọrọ àforíjì fún lọ́dọ̀ onítoun. N ó sì bẹ̀ ẹ́, n ó sì rí mọ wípé n ò ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ onítoun. N ó sì fi Olúwa bẹ onítoun kó foríjì mi.

Ohun tí mo fẹ́ràn lórí písà ni ẹran rẹ́súrẹ́sú tọn má ń rẹ́sì wẹrẹwẹrẹ àti àlùbọ́sà àti ata tí wọ́n má ń gbọ̀n le lórí. O jẹ́ ohun tí mo fẹ́ràn lórí písà. Mo fẹ́ràn kí písà mi kó ní ẹran. Mo fẹ́ràn kí písà mi kó ní ata rẹ́súrẹ́sú lórí. Kó sì ní àlùbọ́sà. Kó sì ní ohun ìsebẹ̀ tí yóò mo dùn.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni wípé n ó wẹ̀, n ó jẹ́ kí ara mi kí o ná, n ó ṣíṣe oúnjẹ alẹ́ n ó sì jẹun. Tí mo bá sì dúró ibùsùn mi n ó gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà tán n ó ń tún ronú ohun tí mo ti ṣe látàárọ̀, ohun tó yẹ kí n ṣàtúnṣe sí, n ó rò lọ́kàn mi n ó sì pe àwọn olólùfẹ́ mi ní àṣálẹ́ láti kí wọn wípé o dáàárọ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi dánmọ́rán. Mo máa ń rí mọ̀ wípé a jọ wà ní àlàáfíà. Ohun tó bá dùn mí lọ́kàn, n óò sọ sí wọn, n óò lọ wí fún wọn, a ó sì parí ìjà síbẹ̀. Wọ́n ò kí ń dí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi sínú rara. Mo má ń rí pé ìrẹ́pọ̀ wà láàrin wa ní gbogbo ìgbà, mo sì má ń fífẹ́ hàn wọ́n. Ohun tí kò bá yé mi, n óò lọ bá wọn. Èyí tí ò bá yé wọn tí wọ́n bá wá bé mi lọ́wọ́, èmi náà yóò fi ìfẹ́ àti pẹ̀lẹ́kútu sàlàyé fún wọn. Ọ̀rọ̀ wa má ń lọ dédé. Mo fẹ́ràn láti má ṣe sùúrù pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Orin tí mo fẹ́ràn jù ni orin ọmọlẹ́yìn Kristi. Nítorí wípé orin ọmọlẹ́yìn Kristi a máa fún mi ní ìrètí, a máa múnu mi dùn nígbà tí ọkàn mi bá pòrùrù. Tí n bá ti kọrin ọmọlẹ́yìn Kristi àbí tí mo gbọ́ọ, a máa fún mi ní ìrètí, a máa fi ìdáhùn sí n tó dùn mi lọ́kàn. A sì máa fi fún mi ní ìdáhùn sí ìbéèrè ọkàn mi. A sì máa mú ọkàn mi balẹ̀.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí láti Èkó Àjà lọ sí Ìkòròdú Èbúté. Ìgbà mìíràn tí mo bá ń bọ̀ láti ìgboro tí ọkọ̀ ilẹ̀ tí èrò bá pọ̀ jù ní títì, mo fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú omi nítorí ó yára, ó sì tutù, ó sì finilọ́kànbalẹ̀, ó sì máa rán mi lọ́wọ́ láti tètè dé ibi tí mò ń lọ.

Ohun tí ó ṣe pàtàkì jù lọ níbí iṣẹ́ mi ni ẹ̀rọ kọ̀ǹpútà. Ẹ̀rọ kọ̀ǹpútà jẹ́ ohun tí mo máa ń lò láti fi ṣe iṣẹ́ mi, òun ni mo fi máa ń dá àwọn oníbàárà mi lóhùn ìbéèrè wọn, òun ni mo fi máa ń ṣe iṣẹ́ mi, òun ni mo fi máa ń gba orúkọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn oníbàárà mi sílẹ̀, oún dẹ ni mo fi máa ń fi ohun tí àwọn oníbàárà mi bá béèrè fún mi láti ṣe fún wọn, òun ni mo fi máa ń dá wọn lóhùn padà. Ẹ̀rọ kọ̀ǹpútà ṣe pàtàkì jù fún mi níbi iṣẹ́ mi.

Gíga tí mo ga tò ni ẹsẹ̀ bàtà márùn ún, mi ò korú jù bẹ́ẹ̀ ni n ò sí ga sí. Dédé gíga mi yẹ mí, gíga mi ni wọ́n ba ẹsẹ̀ bàtà márùn ún, ó sì mú aṣọ má a dúró dáradára lára mi, ó jẹ́ kí bàtà náà má a dúró yéké lẹ́sẹ̀ mi. Gíga tí mo ga tò ni ẹsẹ̀ bàtà márùn ún.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí tí mo bá pín oúnjẹ mi, ó má a múnú mi dùn, ó má a jẹ́ kí ayọ̀ mi kún pàtàkì jùlọ, ó tún má a jẹ́ kí ìfẹ́ kí ó tu jinlẹ̀ láàrin èmi àti àwọn tí mo pín oúnjẹ náà pẹ̀lú. Ó sì má a jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀. Wípé mi pín oúnjẹ mi pẹ̀lú àwọn ẹlòmíràn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, ó má a jẹ́ kí inú mi dùn gidi gan, ó sì má a jẹ́ kí ń tó gbádùn oúnjẹ náà sii.

Owó tí mò ń gbà dára tó, ó sì tẹ́ mi lọ́rùn, bó tilẹ̀ jẹ́ wípé ìtẹ́lọ́rùn náà ni ohun gbogbo. Ohun t'éyàn bá ń gbà nísinsìnyí, ó gbúdọ̀ jẹ́ kí ó tẹ́ lọ́rùn nígbàtí ó bá tún ń gbìyànjú láti tẹ̀síwájú síi. Owó tí mò ń gbà, mo dúpẹ́ lọ́wọ́ owó tí mò ń gbà, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí o ń fi mí lówó, tí mò ń gbà ó sì dára tó, mo sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Ó rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀ nítorí wípé tí èèyàn bá dáríji àwọn ènìyàn, ó máa ń jẹ́ kí ọkàn ẹni balẹ̀, kìí jẹ́ kí ọkàn ẹni pòruru, kìí fa ẹ̀jẹ̀ ríru, inú èèyàn yóò dùn. Bí èèyàn bá sì ń dáríji àwọn ènìyàn, a máa fa ìtẹ̀síwájú bá ní. Ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. N ò kí ń dìyàn sínú, n ò sì ń fẹ́ ọgbẹ́ ọkàn fún ara mi, nítorí náà ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún kérésì. Nítorí wípé ó jẹ́ ọjọ́ wẹ̀jẹwẹ̀mu. Ó jẹ́ ọjọ́ àjọyọ̀ ìbí Jésù Kristi. Ó jẹ́ ọjọ́ tí ou ń rí gbogbo àwọn ọ̀rẹ́ mi àti àwọn ará ilé mi tí mo ti rí tipẹ́ julọ nítorí ó ń ka luku wa. A ó wà fún ọdún láti ríra wa, láti bá ara wa ṣe àjọyọ̀ àti ájẹwò ajẹwẹ̀ ajẹmu.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni ẹlẹ́rìndòdò aláwọ̀ pupa. Mo fẹ́ràn rẹ̀ gidigidi. Àgàgà tí ó bá tutù, nítorí pé bó ṣe má ń ṣe ahọ́n mi, mo fẹ́ràn rẹ̀. Ó sì máa ń jẹ́ kí ahọ́n mi kó yípadà si pupa nígbà tí mo bá mú tán. Ó sì máa ń jẹ́ kí ọkàn mi kí ó tutù. Mo sì fẹ́ràn bó ṣe máa ń rẹ̀sàn nínú mi nígbà tí mo bá mú tán. Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni ẹlẹ́rìndòdò aláwọ̀ pupa.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé nígbà tí mo bá jí, n ó tẹ́ ibùsọ̀n mi, n ó ka aṣọ mi, n ó sì mú omi. Mo fẹ́ràn kí ń máa mú omi lówúrọ̀ kọ̀ọ̀kan. Nígbà tí mo bá sì mú omi tán, n ó lọ sí ilé ìwẹ̀, n ó fọ ẹnu mi, n ó wẹ̀. Nígbà tí mo bá sì wẹ̀ tán, n ó jẹ oúnjẹ àárọ̀, n ó sì mọ́ra láti bẹ̀rẹ̀ ìṣẹ́ oòjọ́ mi.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Nígbà tí mo bá ń jẹun èmi kò kín sọ̀rọ̀, èmi kò kín bá ẹnikẹ́ni sọ̀rọ̀. N ó kọjúmọ́ oúnjẹ mi, n ó bu omi sẹ́gbẹ̀ẹ́, n ó sì máa jẹ́ ní pẹ̀lẹ́ kùtù. Mi ò kín bú oúnjẹ púpọ̀ sẹ́nu lẹ́ẹ̀kan náà. Díẹ̀díẹ̀ ni mo mà ń bu kó má ba à há mi lọ́fun. Omi sì wà lẹ́gbẹ̀ẹ́ mi, tí n bá sì jẹun tán, èmi yóò mú omi sórí oúnjẹ mi.

Nígbà tí mo bá ń lọ sùn, mo fẹ́ràn láti wọ aṣọ fẹlẹ láti bo ara mi. Mi ò fẹ́ràn aṣọ tóki nítorí mi kò fẹ́ kí ooru kí ó mú mi, bẹ́ẹ̀ ni mi kò fẹ́ kí òtútù kí ó mú mi. Nítorí náà, ń ó da aṣọ bo ẹsẹ̀ mi, wọn ó sì wọ aṣọ fẹlẹ kí ooru má bà mú mi, kí òtútù má sì bà mú mi, kí gbogbo ẹ̀kú lè ṣe déédé, kí n lè gbádùn orùn mi. Mo sì fẹ́ràn ìborí náà tí ń bá lọ sùn. Mo máa ń fi ìborí bo orí mi láti fi bo ọrùn mi, láti fi dáàbò bo irun mi nígbà tí mo bá ń lọ sùn. Àwọn wọ̀nyí ni mo máa ń wọ tí ń bá lọ sùn.

Bí mo ti máa ń dáhùn fóònù níbi iṣẹ́ ni wípé n ó kí wọn bó jó òwúrọ̀ ni, ẹ kú òwúrọ̀ o, ẹ kú ọ̀sán o tàbí ẹ kú ìrọ̀lẹ́, wọn ó sì bèrè orúkọ wọn, wọn ó dàrúkọ orúkọ tèmi náà fún wọn àtí orúkọ ilé iṣẹ́ wa, wọn ó sì bèrè ǹkan tí wọ́n fẹ́, wọn ó sì ṣàlàyé ìṣòro wọn fún mi, wọn ó sì kọ̀ ọ́ sílẹ̀, wọn ó sì kọ ìrọ̀banisọ̀rọ̀ wọn náà sílẹ̀, wọn ó sì fún wọn ní èsì nǹkan fẹ́

N ò tí ì bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. N ò tí ì ṣe é rí, ṣùgbọ́n mo máa ń gbọ́ tí àwọn ènìyàn máa ń sọ pé àwọn bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ olùṣètò ẹ̀rọ, but èmi kò tí ì gbìyànjú rẹ̀ rí. N ò sì tí ì rò ó rí. N ò sì tí ì gbé ìgbésẹ̀ rẹ̀ rí. N ò tí ì ṣe irú u rẹ̀ rí. Mo kàn ma ń fetí gbọ pé àwọn ènìyàn ń ṣe é ni.

Irú fóònù alágbéka tí mò ń lò ni Huawei phone. O jẹ́ fóònù tí ó ní íńtánẹ́ẹ̀tì lórí, tí ó sì pere gégé, tí ó sì dára, tí ó tóbi. O ni mò ń lò. Orúkọ rẹ̀ jẹ́, orúkọ ilé-iṣẹ́ tó ṣe fóònù alágbéka mi, òun ni Huawei. Òun lorúkọ irú fóònù tí mò ń lò.

Bí mo tí máa ń ṣe ìdúnàádúrà ni wípé n ó gbé ohun tí mo fẹ́ dúnàá lé lórí, n ó gbé yewo, n ó sì ti ní òye bí wọ́n ṣe ń dúnàádúrà ohun tí mo fẹ́ dúnàádúrà lé lórí níbò mi. N ó wá dúnàádúrà lórí iye tí nǹkan yẹn tó gbé wọ̀n sí, òun ni n ó fi ṣe ìdúnàádúrà mi. Tó bá sì jẹ́ nǹkan tí mo fẹ́ tí mo mọ iyì rẹ̀, tí mo mọ̀ tí kínìyẹn tó gbé wọ̀n fún, n ó ṣe ìdúnàádúrà rẹ̀ lórí ohun tí mo mọ̀ wípé ó yẹ kí wọ́n tà nǹkan náà fún mi.

Ìròyìn jẹ́ ohun tí mo fẹ́ràn láti má a gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Torí ìròyìn má a ń fúnni ní òye, ó má ń fúnni ní ìmọ̀, ó má ń fúnni ní ìròyìn ní ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé àti ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi. Ó sì má a ń jẹ́ kí èeyàn mọ bí ó ṣe rìn. Torí inú ìròyìn mo lè gbọ́ pé ijàmbá kan ṣẹlẹ̀ níbì kan, ẹ má gba ibẹ́ ọ, ibí ni kí ẹ gba o. Ìròyìn ó má ń fún yan ní òye, ó sì má a ń tan ìmọ̀lẹ̀ sí ohun tó bá ṣokùnkùn torí ohun tó mọ̀ wọ́n ó sọ nínú ìròyìn láti fi layàn lóye.

Bẹ́ẹ̀ni, màá ń sẹwàdi àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Èyí yóò fún mi ní òye àwọn tí mò ń bá ṣiṣẹ́, n ó jẹ́ kan mọrú èèyàn tí wọ́n jẹ́, èyí yíò sì jẹ́ atọ́nà fún mi láti mọ bí wọ́n ń se bá wọn lòpọ̀, irú iṣẹ́ tí màá bá wọn ṣe pọ̀ àti bí à á ṣe bá ara wa sọ̀rọ̀ yékéyéké láìsí kọ́nkọ̀o àbí láìsí ìjà.

Bẹ́ẹ̀ni mo máa ń rántí àlá mi. Àlá dára, àlá máa ń ṣe atọ́nà fún èmi, ó máa ń bá mi sọ̀rọ̀, ó máa ń fi nǹkan yé mi, ó sì máa ń jẹ́ kí n mọ bí ng o ṣe ṣọ́ra. Nígbà mìíràn tí mo bá lá àlá mi, ng ó dìde, ng ó ronú nípa rẹ̀. Ọ̀pọ̀ ìgbà mí, mo máa ń kọ̀ ọ́ sílẹ̀ kí ń má ba à gbàgbé kí ń lè mọ ìgbésẹ̀ tí ng o gbé lórí àlá tí mo lá.